Kí ni o máa ń sọ fún ara rẹ nígbà tí o pé ogún ọdún? Ọ̀pọ̀lọpọ̀ èrò ni mo ní kí n to pé ogún ọdún, ṣùgbọ́n nígbà tí mo pé ogún ọdún, mo máa ń sọ fún ara rẹ̀ pé, "à, ọmọ, o ti ń dàgbà o, o ní láti wá nǹkan tó ṣe pàtàkì ṣe pẹ̀lú ayé rẹ, mo ṣe láti máa ṣe eré àbí láti máa ṣe nǹkan tí kò yẹ àti tí kò tọ́."

Kí ni à ń sọ lórí fóònù nígbà tí ó bá ní ẹ̀dùn ọkàn? Ígbà tí mo bá ní ẹ̀dùn ọkàn, ẹ̀dùn ọkàn mi jẹ́ nǹkan tí màá sọ fún ẹni tí ó bá wù mí láti sọ fún. Kì í ṣe gbogbo ènìyàn ni mo le sọ ẹ̀dùn, ẹ̀dùn ọkàn mi fún. Ẹni tí màá sọ fún á jẹ́ ẹni tí mo fọkàn tán pátápátá.

Lérò rẹ kín ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ ní nínú àṣà? Ọ̀pọ̀lọpọ̀ nkàn nì àwọn òbí tàbí àwọn àgbà gbọ́dọ̀ fi gbọ́dọ̀ fi lé ọmọ lọ́wọ́ ọmọdé lọ́wọ́ nígbà tó bá ń dàgbà gẹ́gẹ́ bí àṣà. Ìkan lára wọn ni ìwùwà tó dára, ìwà ọmọlúwàbí. Kan má rí àgbà fi kan bọ̀wọ̀ fágbà. Eléyi jẹ́ nǹkan tó ṣe pàtàkì láti kọ́ àwọn ọmọdé nígbà tí wọ́n bá sì wà ní ìgbà èwe.

Sọ fún wa nípa wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Wíwólẹ̀ àti ìkúnlẹ̀ nígbà ìkíni jẹ́ àṣà tó wà ní ilẹ̀ Yorùbá. Lótọ̀ àti lóòdodo kì í ṣe gbogbo àṣà ló gba wíwólẹ̀ àti kí kúnlẹ̀ nígbà tí a bá ń kíni. Ṣùgbọ́n asa yorùbá gba ki ọmọdé wọlé tàbí kunlẹ ki agba tàbí ki àwọn òbí ẹ loorekoore. Bí àpẹẹrẹ, láàárọ̀ kùtùkùtù, tí ọmọdé bá jí ó máa kí àwọn òbí rẹ̀ ní wíwólẹ̀ tàbí ní kí kúnlẹ̀.

Ṣé o máa ń wo aṣọ àkayọ̀rí ní àkayọ̀rí ní ibi iṣẹ́? Rárá o. Iṣẹ́ tí mo ń ṣe kò gba láti máa wọ aṣọ àkayọ̀rí, àti wípé ní ibi tí mo wà kò fi bẹ́ẹ̀ sí ọyẹ́ tàbí òtútù. Gbogbo agbègbè máa ń gbóná tó bá wá di ọ̀ṣun. Fún ìdí eléyìí, ènìyàn ò lẹ́ wọ aṣọ àkayọ̀rí.

Ohun tí ó ma ń ra, iye rẹ mèlò tẹ́lẹ̀, mèlò sì ni nísinsìnyí. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo máa ń rà nígbà yẹn ló ti di ọ̀wọ́n gógó báyìí nígbà tí a wà. Fún àpẹẹrẹ, gàárì báyìí tí mo bá fẹ́ ra rọ́bà gàárì nígbà yẹn ní nǹkan bí i oṣù mẹ́ta sẹ́yìn, mo máa ń rà á ní one thousand naira, ẹgbẹ̀rún náírà. Ṣùgbọ́n nígbà tí a wà yìí, ó ti di ẹgbẹ̀rún náírà méjì tí àwọn olóyìnbo ń pè ní twenty, two thousand naira. Gbogbo ǹkan ti di ọ̀wọ́n gidi, ọ̀wọ́n gógó.

Sọ fún wa nípa àgbo tí à ń mu nígbà àìsàn. Ọ̀pọ̀lọpọ̀ àgbo ni ènìyàn àn le mu nígbà àìsàn. Àwọn ni-- lára wọn ni àgbo ibà, àgbo tún-- àgbo kan tún wà tá ń pè ní àgbo typhoid, a tún ní àgbo jẹ̀dí, àgbo ọ̀pá ẹ̀yìn, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àgbo ló wà. Eléyìí dè jẹ́ nǹkan ta ma ń mu tó ma ń wo àìsàn. Ìgbà tí aláìsàn bá mu àgbo yìí lójoojúmọ́, tó mu ú bó ṣe yẹ kó mu ú, ó máa wo gbogbo àìsàn ara ẹ̀.

Sọ fún wa nípa ìrántí àkókò ìkórè. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a fi máa ń rántí àkókò ìkọ́ré. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni pé ìkórè tó bá ti ní ọjọ́ tí wọ́n ti fi ọjọ́ sí, ó jẹ́ ìkórè tí ènìyàn lẹ́ rántí láìní ìrora tàbí ìnira.

Sọ fún wọn nípa àlá tí kò tíì ṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ àlá ni mo ti lọ, ṣùgbọ́n lára wọn tí ó ti ì ṣẹ ni níbi tí mo ti ríra mi ní Amẹ́ríkà. Eléyìí jẹ́ àlá tí ó ti ì ṣẹ. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Ọba, àlá yẹn máa wá sí ìmúṣẹ pẹ̀lú ìrọ̀rùn láìsí ìnira.

"Ṣàlàyé yàrá tí ó wà nísinsìnyì?" Yàrá tí mò ń gbé nísinsìnyì jẹ́ yàrá tí àwọn olóyìnbo máa ń pè ní room self-contained. Ó jẹ́ irú ilé tí yàrá kan wà nínú yàrá yẹn. Toilet, ibi ti eyan tin ṣe ìgbọ̀nsẹ̀ wa nbẹ. Kitcken, ibi ti eyan dẹ tin ṣe oúnjẹ tun wa o tun wa níbẹ̀ pẹ̀lú.

Kí ni ó mú inú rẹ dùn kódà ní ọjọ́ tí kò dára? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló mú inú mi dùn, ṣùgbọ́n ọ̀kan lára àwọn tó ṣe pàtàkì ni oore-ọ̀fẹ́ tí mo rí gbà látọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run. Bí ibi tí mo ti bẹ̀rẹ̀, ibi tí mo wà àti ibi tí mò ń lọ. Àwọn nǹkan yìí tó ṣe pàtàkì lára àwọn tó máa ń mú inú mi dùn.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Mo rántí dáradára nígbà tí mo sì wá lé ìwé tí ma àti àǹdàgbà nínú ilé è mi ni o tẹ̀lé ẹ̀gbon pátápátá. Fún idi èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń pín iṣẹ́. Ìgbà mìíràn won lè sọ fún mi pé kí emi lọ fọ̀bọ́. Igbami a je pe emi lo ma so oúnjẹ elomi a fobo. Bí eléyi la ṣe ń pín iṣẹ̀ ní òrèkóòrè.

Ètò rédíò tàbí tẹlifísàn wo ni o rántí láti ìgbà èwe? Ọ̀pọ̀lọpọ̀ ètò ni mo rántí pé àwọn òbí mi máa ń gbọ́ tàbí wò lórí tẹlifísàn nígbà tá a wà léwe. Ṣùgbọ́n lára àwọn tí mo rántí dáradára ni eléyìí tó pé ní Tótó l'ayé tàbí Asón l'ayé. Eléyìí jẹ́ ètò tó ń sọ̀rọ̀ nípa ohun ìrírí, ìrírí ayé, tó ń sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ, lágbègbè àti lórílẹ̀ èdè Nàìjíríà lápapọ̀.

Sọ fún wa nípa omi mímu nílé. Ní ìgbà tí mo wà léwe, omi tá a máa ń mu jẹ́ omi odò tó máa ń sàn. A máa ń lọ pọn. Ìgbà mìíràn a tun máa ń pọn omi borehole. Ṣùgbọ́n ní nígbà tí mo wà níbàyí, mi ò kí ń mu omi borehole mọ. Omi pure water, àwọn sachet water ni mi máa ń rà tí mo máa ń kó sílé tí mo máa ń mu.